Àwọn ǹkan tí mo má ń kọ ti mo bá ní láti jáde kíákíá àwọn ni àwọn irinṣẹ́ mi, àwọn irnse tí n o fi ṣiṣẹ́ nígbà tí mo bá dé ibi iṣẹ́, gẹ́gẹ́ bí àwọn ayára bí àṣà àti àwọn ǹkan tí o ṣe kókó àti àwọn ẹ̀rọ phone mi náà. Àwọn ǹkan wọ̀nyí ni àwọn ǹkan tí ó ṣe kókó tí mò ń kọ́ kókó nígbà tí mò ń bá yára, tí mò ń bá ní láti já dé ní kíá kíá.

Àwọn ọ̀rọ̀ kan wà tí wọ́n máa ń lò tó jẹ pé ó jẹ́ èdè àdúgbò ibi tí mo wà, tó sì jẹ́ pé kò le yé àwọn ẹlòmíràn tó wá láti agbègbè mìíràn bo ti le jé pẹ ẹni náà jẹ́ Yorùbá gẹ́gẹ́ bí ègẹ́ yàtọ̀ sí ẹ̀jẹ̀. Ẹ̀gẹ́ jẹ́ ẹ̀jẹ̀ ni Yorùbá ń pè, àmọ́ lágbègbè tí mo wà yìí wọ́n ń pè ní ẹ̀gẹ́. Ẹ̀gẹ́ jẹ́ èyí tí Yorùbá mọ̀ sí ẹ̀jẹ̀ tó sì le máa ye ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmi tí ó bá gbé àgbègbè yìí.

Bẹ́ẹ̀ni mo mọ̀ ń gbo podcast. Podcast jẹ́ àwọn ètò kan tí ó jẹ́ ọ̀nà ìgbàlódé láti ṣètò lórí YouTube fún àwọn ẹni tí ò sí bá wọn ní láti ṣètò. To sí jẹ́ nǹkan tí ó jẹ́ pé wọ́n ní kòkò ọ̀rọ̀ kan tí wọ́n sọ̀rọ̀ lè lórí tí ó sì jẹ́ pé wọ́n o gbe awọ́n olusọ̀rọ̀ wá, tí won sì máa ń fẹ́ ọ̀rọ̀ náà lojú dáradára eleyi ló jẹ́ kí n nífẹ̀ẹ́ sí láti mọ̀ gbo podcast.

Ọwọ́ ọ̀tún ni mo máa ń lò. Ọwọ́ ọ̀tún jẹ́ ọwọ́ kan tí mo mọ̀ lọ dáradára mí mọ owó osì lọ́ rárá. Nítorí pé ọwọ́ ọ̀tún ni mo gbonjú tí mo ń lò tó sì jẹ́ pé ní ilẹ̀ Yorùbá èèwọ̀ ni kí ènìyàn fi ọwọ́ ọ̀si kí ọ fi ṣe ohunkóhun. Àmọ́ ọwọ́ ọ̀tún ni ó yẹ láti máa fi ṣe ohunkóhun. Ti a ba ri ẹni ti ohun lo owo osi, won a ri gẹ́gẹ́ bi ẹni ti oun se asise.

Bẹ́ẹ̀ni mo ma ń sáré dáradára mo ma ń sáré láti ṣeré. Nítorí mo nífẹ̀ẹ́ sí eré ìdárayá gan ni tósì jẹ́ pé ọ̀kan nínú àwọn eré ìdárayá òun ni kí yàn máa sáré. Sí sáré jẹ́ ǹkan tí ó ti, tí ó tó jẹ́ ọ̀nà kan tí yàn lè gbà ṣeré ìdárayá. Bí wọ́n ṣe ma ń ṣe sá aré dadá láti ṣe eré ìdárayá torí mori ní lọ́nà kan gbòógì nínú àwọn eré ìdárayá tí a lè ṣe.

Bí mo man ń gba ìtọ́jú ìrantí ìrìnàjò mi, ohun ní láti kọ́ wọn kalẹ̀ sí ibìkan àti láti ṣe kí ń ya àwòrán wọn àti kí ń ya àwòrán wọn kalẹ̀ sí ibìkan tí wọ́n sì fi pamọ́ tí ó sì fún ni ọrukọ̀ tí n o fi tẹ̀te rántí nǹkan tí àwòrán náà àti nkan ti àwòrán náà dá lé lórí ọ̀nà yìí nígbà tí wọ́n fi máa ń ṣe ìtọ́jú ìrìnàjò omi.

Ọ̀rẹ́ tóo tọ́, òun ni ẹni tí a lè sọ̀rọ̀ fún tí a ni gbọ́ lẹ́nu ẹlòmíràn. Òun ni ẹni tí a lè sápamọ́ sódò rẹ̀ nígbà ta bá nidi ìrànlọ́wọ́. Òun ni ẹni tí ó jẹ́ pé nígbà tí ó bá tí èèyàn bá nílò rẹ̀, kò ní kò ní fún ẹeyan kò ní máa wá kò ní máa wá àwí jàre láti láti má ṣè láti má ṣè ìrànlọ́wọ́ yìí. Ọ̀rẹ́ tí.

Oúnjẹ tí mo rántí fún ọ gbẹ́gẹ́ òun ni àkàrà kẹ̀ǹgbe. Àkàrà kẹ̀ǹgbe jẹ́ àkàrà kan tí wọ́n má ń din nílẹ̀ Yorùbá tí wọ́n má ń fi epo din tí wọ́n sì dín tí ó gbẹ tó rí pé òun ni epo, ẹ̀wà náà kò sàn, wọ́n ó su ewa náà, wọ́n sọ sínú inú epo tí ó ṣe dín. Àkàrà jẹ́ àkàrà kan tí mo nífẹ̀ẹ́ sí gbígbà tí mo má ń gé, tí mo nífẹ̀ẹ́ láti máa jẹ, tó sì jẹ́ pé gbogbo ìgbà tí mo bá ti rí oúnjẹ yìí, mo máa rántí rẹ̀, mo sì máa rántí rẹ̀ láti kíkere títí di ìsín.

Bẹ́ẹ̀ni, jíjẹ oúnjẹ tó lérò fún ìlera ìlera tó péye ó dára púpọ̀, tó sì ṣe pé òun ni àwọn onímọ̀ ìlera la máa ń gba níyànjú láti máa jẹ ní ọ̀pọ̀lọpọ̀ àgbà. Wọ́n máa ń gba ní láti ka jẹ oúnjẹ tó lérò fún ìlera tó dára fún un torí àwọn oúnjẹ tó lérò fún ìlera yìí ló dára fún àlàáfíà wa, ó dára fún ìgbésí ayé, ìgbẹ́ ìgbẹ́ ayé tó rọrùn àti pé ìjìyà àlàáfíà.

Bẹ́ẹ̀ni mo máa ń fi ìdáàbòbò òrùn sí ará nítorí ìdáàbòbò òrùn jẹ ìdáàbòbò kán tí odara púpọ̀ nítorí aifisara olè fàá ki àwọn awọ èèyàn kì o jóná amọ ti èèyàn bá tí fí sára eleyi o dẹkùn ki ki kí ó yóò ṣèdíwọ́ fún orùn láti jẹ àwọn àwọ̀ èèyàn. Bẹ́ẹ̀ni, mo máa ń lo ìdáàbò orùn.

Ìdènà ọkọ̀ jẹ́ ǹkan tó jẹ́ pé kò sí bí tí ẹ́eyan bá wà nínú ńlá, kò sí ọ̀nà tí eeyan lè gba tí eeyan ò ní kó sí inú ìdènà ọkọ̀. Ọ̀nà tí mọ́ máa ń gbà ko jú ìdènà ọkọ̀ oun ní pé kí n tètè jí nígbà kin tètè jí kúrò nílé láti tètè kọjá níbi tí àwọn ìdènà ọkọ̀ ti máa ń wà, koto dipe àwọn ọkọ̀ pọ́ ní ojú ọ̀nà tí ó sì lè fa ìdènà ọkọ̀. Eleyìí ni ọ̀nà tí wọ́n máa ń gbà kojú ìdènà ọkọ̀.

Ìgbà tí mo ran aládùúgbò mi lọ́wo gbẹ̀yìn, òun ni ijó tí mo lọ sí i, tí mo lọ, tí mò n jáde síta tí mo sì rí i ti aládùúgbò mi tí táyà ọkọ̀ rẹ̀ tó ti fọ́, mo sì tún bọ́, mo sì dúró, mo sì bọ́lẹ̀. Mo gbé ẹkọ́ táyà tí èmi ní tó jẹ́ spare tire mi, mo gbé e fún táṣíìfìsì tó sì fi lo ibi tó n lọ. Ọ̀nà ìgbè téyìn ọjọ́ tí mo ra aládùúgbò mi lọ́gbẹ̀yìn.

Ogbọn ẹrọ, o ti yi ọ̀pọ̀lọpọ̀ ǹkan padà. O ti yi bi a ṣe n ṣe, bi a ṣe n wa ojútùú sí àwọn isọ̀rọ̀, o ti yi padà. Àti àkókò tí n gbà wa láti wa ojútùú sí àwọn isọ̀rọ̀, o ti yi padà. Ọ̀nà àti àkókò tí n gbà wa láti ṣe iṣẹ́, o ti yi padà. Àti àwọn ǹkan míràn tí o ti jẹ́ kí ọmọ ènìyàn kó ni agbára láti lè ṣe ohunkóhun yálà ǹkan tó mọ̀ nípa rẹ̀ àbí ǹkan tí ó mọ̀ nípa rẹ̀.

Ìgbà tí mo kẹ́yìn lọ sí ilé ìkàwé gbẹ̀yìn, ó hun ní ọjọ́ ajẹ́ ọjọ́ abámẹ́ta tó lọ yìí ni mo kẹ́yìn lọ sí ilé ìkàwé gbẹ̀yìn nítorí pé mo nífẹ̀ẹ́ sí láti máa lọ sí ilé ìkàwé ní ọ̀sọ̀ọ̀sẹ̀ nítorí pé mo nífẹ̀ẹ́ láti máa kàwé láti máa ṣe àlékún ìmọ̀ mi níbi ìdí ohùn tí mo bá n ṣe. Elé yìí ni mo fi máa lọ, mo fi máa rí i dájú pé mo lọ sí ilé ìkàwé lẹ́yìn ẹ̀kan lọ́sẹ̀ ókéré yẹn.

Mo má ṣe nígbà tí àlejò bá dé, òun ni pé kí n gba wọn la àlejò, kí n kí wọn dáradára, kí n yẹ wọn sí tapọnle tapọnle, kí ń sì fún wọn ní oun hun mímú. Lẹ́yìn ìgbà náà tí o bá ṣe pé àlejò tí ó pẹ diẹ ni mo ń pe oúnjẹ ji jẹ kí n ríi pé mo dáná, kí ń sì fún wọn ní oun ji jẹ. Eleyi ni ọnà tí mó má ń gbà àlejò tó sì jẹ pé mo mọ pé ọnà tó dára ni.

Ìgbà tí mo iye mo ló fún mi lójúmọ́, mọ́ ló fóònù mi ní ókéré yanyan ẹmẹta, ẹmẹ ẹmẹfa ní ojúmọ́ sí ẹmẹ sí ẹmẹwà, ókéré ẹmẹfa kò sí pọ̀jù ẹmẹwà, èyí bẹ́ẹ̀ tí mọ́ ló fún mi lójúmọ́ eléyìí nítorí pé àkókò yìí ni wọ́n fi èyí nítorí a mú le ní àwọn àtẹ̀jẹ àtẹ̀ránsẹ́ àti jẹ́sì ránṣẹ́, a rí pé kí ní àwọn nǹkan tí mọ́ fún ẹ ṣe ni orí fóònù, àkókò yìí sì ni wọ́n bẹ̀rẹ̀ sí ló fún mi.

Nígbà ìrìn àjò tí kò mọ́, owo ni pé kí èèyàn ríi pé èèyàn lọ sí èèyàn se iwádìí nípa ní ibùdókọ̀ láti àwọn ibùdókọ̀ kí èèyàn wò ìyí tí owó rẹ̀ tó rọjú. Ó jẹ́ pé èèyàn ó gbọ́dọ̀ láti lo owó láti gbówó òní ìbùdókọ̀ tí ẹ fẹ́ lò tí ẹ fẹ́ wọ mọ́tò lọ sí ìlú tí ẹ ń lọ. Eléyìí yóò jẹ́ kí ìrìn àjò yẹn kí ó dinwó tí ó sì níwọ̀n.

Mo jẹ́ ẹní kàn ti o nifẹsiì kí ọmọ kékeré ki ó ní fóònù àbí kí ó ní ààyè ààyè sí fóònù, nítorí pé èyí yìí yóò jẹ́ ìdíwọ́ fún wọn láti kọ ẹ̀kọ́ nígbá bíi àse gbé ayé àti yóò sì lòdì, yóò sì jẹ́ ìdíwọ́ fún wọn láti mójútó ẹ̀kọ́ wọn ní ilé ìwé. Nítorí pé ó lè wọ́n kéré nǹkan èyàn kan tí a fẹ́ ṣe lórí fóònù náà ni pé kí wọn gbá game, àbí kí wọn wo tiktok.

Akoko ojo jẹ́ ìgbà kan tí omi ma ń pọ̀ tí ó jẹ pé gbogbo àdúgbò ni ó má ń sábà dọ̀tí nítorí pé àgbàrà yóò wọ àwọn idọ́ti oriṣìrìṣí wà, èyí sì ma ń jẹ́ kí ẹrọ̀fọ̀ wà ni àdúgbò tó sì jẹ́ nǹkan tí ó nira, tó sì jẹ́ pé ní òjò yìí, èèyàn gbùdọ̀ má tẹlẹ jẹ́jẹ́ nítorí pé èèyàn léèyọ̀ kí èèyàn ṣubú.

Ọ̀nà tí wọ́n máa ń gbà bá ọmọdé sọ̀rọ̀ ní pé kí n ba wọn sọ̀rọ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́, kí n sì jẹ́ kí pé àwọn èdè tí wọ́n ń lò láti bá wọn sọ̀rọ̀, ó jẹ́ èdè tí yóò tètè yé wọn. Àwọn ọ̀nà tí wọ́n gbà bá wọn sọ̀rọ̀ ní ọjọ́ ti ó tètè yé wọn nítorí pé wọn ò tí ì ní ìrírí tó pọ̀. Ó yàtọ̀ sí tí a bá ń gbàgbá àgbà sọ̀rọ̀ torí àgbàgbà ti ní ìrírí.

Àwọn aládùúgbò mi wọ́n jẹ́ èèyàn dáradára, wọ́n jẹ́ èèyàn tí ọ ṣe fi ara ti, wọ́n sì jẹ́ èèyàn tí óò dára kí èèyàn ni lálàdúgbò, wọ́n jẹ́ èèyàn kan tí èèyàn bá rí ní ẹ̀gbẹ́ èèyàn tí ẹ̀mí eeyan yóò padà, nípè èèyàn ní eeyan ni ẹ̀gbẹ́ èèyàn. Àwọn aládùúgbò mi jẹ́ èèyàn kan tí wọ́n lò se tan láti ṣe ìrànwọ́ ní ìgbàkígbà tí ẹ̀eyan ba nídi ìrànwọ́ látọ̀dọ̀ won.

Ìlú ńlá tí ó tóbi jù tí mo dé òun ni Èkó. Eko je ìlú kan ti o tóbi ju ni orileede Nigeria, eleyi to si je ikan nínú àwọn orileede àwọn ìlú kan ti o tóbi ju ni orileede Africa. Mo nífẹsí Èkó nígbà tí mo lọ sí Èkó. Igabti mo lo si Eko. Nígbà tí mo dé Èkó, Èkó jẹ́ ìlú kan tí ó gbajúmọ̀, tí ó sì le tí ó lajú rẹ́ sí gáà gígà, tó sì jẹ́ ọ̀kan nínú àwọn ìlú tó tóbi jù ní orílẹ̀èdè tí mo wà.

Mo yí ìwòyè mi padà, o jẹ́ ọ̀sẹ̀ tó lọ. Ọ̀sẹ̀ tó lọ yìí mo fẹ́ lọ ìrìnàjò kan tí ìrìnàjò náà sì ṣe koko, àmọ́ nkan mi padà ṣẹlẹ̀ tó sì mú mi láti yí irò mi padà láti má tẹ̀síwájú nínú ìrìnàjò yìí nítorí pé ǹkan tí yóò ṣẹlẹ̀ ò jẹ́ ǹkan tó nílò, tó nílò àkókò mi tó sì nílò tó sì ṣe pàtàkì ju ìrìnàjò tó ń fẹ́ rìn lọ.

Oòrùlún láti sùn nígbà tí alẹ́ bá dé, tí gbogbo àyíká bá gbóná ó jẹ́ ǹkan tí ó lágbára, amọ ọnà tí èèyàn lè gbà sun òun ní pé kí èèyàn rí pé èèyàn fi yìnyín, èèyàn fi yìnyín wẹ, àbí kí èèyàn fi omi tútù, kí èèyàn fiwẹ̀ dáradára, lẹ́yìn ìgbà náà kí èèyàn rí pé èèyán mu omi dáradára, eléyìí ni ó jẹ́ kí èèyán lè kí a rí àyè láti sùn.

Ohun tí ń ṣe ohun ni pé n rí tí àwọn akẹ́kọ̀ọ́ mi tí wọ́n fẹ́ wá fún láti kọ́ ẹ̀kọ́ nípa bí a ṣe ń ṣe ẹrọ ayélujára. Àwọn ni ǹkan tí àwọn wọ̀nyí ni àwọn tí mo mọ̀ reti nísinyi tí mo sì ti dúró dè wọ́n kí wọ́n dé. Mo sì mọ̀ lérò pé wọ́n ó dé láìpẹ́. Bẹ́ẹ̀ ni ǹkan tí mo ń retí nísin nisín.

Bẹ́ẹ̀ni, mo máa ń ta ìnkíni lórí fóònù nítorí pé ta ìnkíni lórí fóònù yí ó jẹ́ ọ̀nà tí yóò fi mọ̀ nígbà tí ìpè tó bá worí fóònù yẹn tí yóò sì fi mọ̀ pé ìpe wọlé. Bẹ́ẹ̀ ni mo máa tàn ìkíni lórí fóònù láti mọ nígbà ti àwọn èèyàn bá pe mí àti ìgbà to ba yẹ kí ngbé ìpè ti àwọn èèyàn pé mí.

Omí mimu, ó jẹ́ ǹkan tó ṣe pàtàkì tó sì jẹ pé àwọn onímọ̀ ìlera máa ń gba wà níyànjú láti máa mọ mu omi dáradára nítorí pé omi wọ̀nyí yóò ṣe ìdènà aiṣàn tí ó sì ti fún wa ní okun atí agbára láti ṣiṣẹ́ tí ó sì tún jẹ́ ọ̀nà kan láti jẹ́ kí àwọ̀ wa kí ó mọ́ ètí gbó.

Ìgbàtí mo kó, ta kó lọ sí ìlú mìíràn, ó jẹ́ ọdún tó lọ. Ọdún tó lọ yìí ni akó kúrò ní ibi tí mò ń gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí mo sì kó lọ sí àdúgbò míì nítorí pé mo rí pé àdúgbò tí mo ń gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó jẹ́ àdúgbò kan tí ó dọ̀tí púpọ̀. Ó sì jẹ́ pé mo nílò láti kó lọ sí àdúgbò tí ó mọ́ àti àdúgbò tí kò sáriwo púpọ̀, eléyìí ló fà á tí mo fi kó kúrò ní àdúgbò tí mò ń gbé lọ sí àdúgbò mìíràn.

Mo máa ń gba ètò ìnáwó mi. Òhun ni pé, tí mo bá tí lowó lọ́wọ́, un óò kọkọra àwọn nǹkan tí ó ṣe kókó tí ó jẹ́ tó ní ṣe pẹ̀lú jìjẹ oúnjẹ nílé. Lẹ́yìn ìgbà náà, un óò kó fi ìtà adọ̀ọ̀ta, un óò fi pamọ́ tó sì pé èyí tò bá kú, un óò fi dé sí àpò ni fún ìgbà tí mo bá nílò owó nípajáwiri. Elé ọná tí mo ń gba ṣe ètò ìnáwó.

Èlò tó ma ń wà lọ́wọ́ mi lójoojúmọ́ ni àwọn irinṣẹ́ tí mò fi ma ń se àwọn iṣẹ́ oúnjẹ, tí mò fi ma ń wá ṣe àwọn iṣẹ́ ojoojúmọ́ mi lí ọ̀jọ́, ní iṣẹ́ òjọ́ ọ̀ mi. Àwọn irinṣẹ́ ni àwọn ǹkan, ni àwọn ohun èlò tó má ń wà ní ọwọ́ ọ̀ mi lóòrèkóòrè àti ní gbogbo ìgbà. Nítorí pé wọ́n ní iṣẹ́ lòògùn ìṣẹ́, àbí tí ẹ, bíṣẹ́ bá sì ti ṣe ni báni, ibẹ̀ làá ti í ṣe é.

Aṣálẹ́ jẹ́ kànrìnkan tó jẹ́ pé ó dára fún ẹni tí ó bá mọ mọ́tò wà tí ojú ṣì dùn, àmọ́ ẹni tí ò bá mọ mọ́tò wà àbí ẹni tí ó bá ríndùn tí ojú bá ń dùn, ìrìn àṣálẹ́ ò ṣe ohun tí ó dára fún un. Ìrìn àṣálẹ́ je íse irin nìkan tí ọ̀pọ̀lọpọ̀ mọ rìn láti dárí lọ láti ibi iṣẹ́ lọ sí ìle tí ó sì jẹ́ pé ó ti rújú púpọ̀, ó máa ń kún fún àwọn arìnrìn àjò.

Ìsinmi láàárín iṣẹ́, ó jẹ́ ǹkan tó ṣe pàtàkì. Eléyìí ma ń jẹ́ àkókò tàbí tí wọ́n ń fún àwọn èèyàn ní ayé láti rẹ, láti láti sinmi. Kó tó di pé, tí ó sì, téléyìí ósì jẹ́ ọ̀nà láti rí okun àti agbára láti fi ṣe iṣẹ́ tó kù. Ìsinmi láàárín iṣẹ́ dára gan, tó sì jẹ́ ǹkan tí ó tó dára, tó sì jẹ́ ǹkan tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń lò.

Ibi tí mo ti máa ń sinmi nígbà èwe, òun ni yàrá ìyá bàbá mi. Yàrá ìyá bàbá mi jẹ́ yàrá kan tí mo le wọ̀ nígbà tó bá wù mí àti bó ṣe wù mí. Eléyìí jẹ́ ibi ìsinmi mi, tí ó sì jẹ́ pé nígbà tí mo wà ní kékeré, nígbà tí ó bá wù mí láti sinmi, yàrá ìyá bàbá mi bẹ́ẹ̀ ni mo máa ń lọ, tí mò ń lọ sa sí láti sinmi fún ọjọ́ mélòó kan.

Bẹ́ẹ̀ni mo máà ń ka ìwé. Ìwé kíká jẹ́ nǹkan tí mo nífẹ́ sí tó sì jẹ́ nǹkan tí ó mọ tí ó jẹ́ ọ̀nà tí mo máa ń gbà tí mo fi máa ń gbà sínmi nígbà tí mo bá tó bá tìrẹ́ mi. Mo nífẹ́ sí láti máa ka ìwé gan tó sì jẹ́ pé mo máa ń kàwé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ọ̀pọ̀lọpọ̀ àkókò àti ní ọ̀pọ̀lọpọ̀ ibi. Ìwé tí mo ti kà láyé òún mi lè rántí èyí tí mo ti kà.

Ọ̀nà ti mo maa n gba tọ́jú ẹni ti o ṣàìsàn oun ni láti ri dájú pe gbogbo nǹkan ti ẹni na to nílò o wa ni arowoto re. Tí ó sì ri pé mo jókòó ti ẹni náà ní hospital, mi mó sì rí pé gbogbo nǹkan tí ó fẹ́, ọ̀mọ̀ ni mo ṣe fún. Àwọn ọ̀nà yìí ni ọ̀nà tí mò ń gbà tọ́jú àwọn aláìsàn. Èmi mó máa ń gbà tọ́, mo máa ń láti jẹ jíjẹ ni, wọn rí pé mo ṣètò jíjẹ àti mímu.

Níran-ǹran rédíò Yorùbá ni ó wà ní agbègbè mi, to sì jẹ́ pé tán bá ti, wọ́n máa ń ṣe ètò Yorùbá, ètò Yorùbá ni wọ́n máa ń ṣe tó pọ̀ jú lórí àwọn, lórí àwọn ilé iṣẹ́ rédíò yìí. Ara wọn ni Tiwa-n-Tiwa. Tiwa-n-Tiwa jẹ́ orí rédíò kan tán ti máa ń ṣètò Yorùbá pọ́ńbéle, to sì jẹ́ orí rédíò kan tó nífẹ̀ẹ́ àṣà àti ìṣe Yorùbá.

Agbègbè mi ti yìí padà gidi gan, nítorí nígbà tí mo wà ní kékeré, ọ̀pọ̀lọpọ̀ igbó ó pọ̀ gidi gan, tó sì jẹ́ pé ilé tí ó wà ní agbègbè mi ó ṣe é ká. Àmọ́ lásìkò isin, ilé tó wà lágbègbè mi kò ṣe é ká, to si jẹ́ pé igbó kò ṣi e si igbó mọ́ rárá. Àwọn ohun mèremère, àwọn igi gbangba oríṣiríṣi ló ti, ló ti lalẹ̀ hù ní agbègbè mi tó jẹ́ kí agbègbè mi yípadà láti igbó sí ibi tó dára gan.

Ibi tí a bí mi sí wọ́n ń pe ìlú náà ní Kano. Kano ni ibi tí a bí mi sí. Kano jẹ́ ìlú kan tó wà ní àríwá orílẹ̀-ẹ̀dè Nàìjíríà. Ó jẹ́ ìlú kan tí ó tóbi gidi gan, tó sì jẹ́ ìkan nínú àwọn ìlú tó tóbi jù nínú orílẹ̀-ẹ̀dè Nàìjíríà àti Áfríkà. Mo ní fe Kano jẹ́ ìlú kan tí ó tóbi gidi gan, tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ǹkan àmú ayé dẹrùn ló wà ní ìlú tí a sọ yìí. Bí ti gbà tí mo lọ bẹ̀ kẹ́yìn, òun ni ọdún tó lọ.

Ìrìnàjò gígùn tí mo rìn jù nínú ọkọ̀, nínú ọkọ̀ òun ni láti nígbà tí mo lọ láti ìlú Èkó lọ sí Kánò ni ìrìnàjò tí mo rìn tó gùn jù nítorí pé ó gbà mí ní ọ̀ wákàtí odindi ọjọ́ kan gbàko kí n tó dé Kánò láti Èkó nítorí pé ìrìnàjò náà gùn. Tó bẹ́ẹ̀ gẹ́ tósì jẹ́ pé a ní láti dúró ní ọ̀pọ̀lọpọ̀ ibi.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń kán àwòrán ilé. Kí ká àwòrán ile, o jẹ́ ǹkan tí ó rọrùn gidi gan, nítorí láti gba tí ẹ̀rọ fóònù ti dé, ó ti rọrùn fún eeyan láti ká a irúfẹ́ irúfẹ́ àwòrán, ká àwòrán tí eeyan bá fẹ́ ká. Eléyìí ló jẹ́ kí ó rọrùn fún mi láti mọ bí a ṣe ń ká àwòrán ilé. Bẹ́ẹ̀ni, mo mọ bí a ṣe ń ká àwòrán ilé.

Ní alẹ́ mo máa ń tètè sùn ń ó sùn ní aago mẹ́sàn tí n o sì jí ní aago mẹ́rin àárọ̀. Eléyìí ni àwọn ìgbà tí mo fi sùn. Mo ní fẹ́ si láti tètè sùn, mo sì nífẹ́ sí láti tètè jí, nítorí tí tètè jí yó jẹ́ kí n lè ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn ǹkan kò tó di pé mo jáde àbí ko tó di pé àwọn iṣẹ́ mi ra. Ó jẹ́ kí ń ráyè láti ṣe ǹkan mi rán.

Tí mo fẹ́ràn jù ní àjọ̀dún ọdún iléyá. Àjọ̀dún ọdún iléyá jẹ́ àjọ̀dún kan tí mo nífẹ̀ẹ́ sí gidi gan, nítorí pé ní àkókò yìí n o rí àwọn akẹgbẹ́ mi tí a jọ ṣe kékeré tan ti lọ sí, tan ti lọ sí ìlú mi àti àwọn tàtí jọ pàdé níle ọdún níbi àjọ̀dún. Àwọn ìgbà tí eléyìí ni àjọ̀dún tí mo nífẹ̀ẹ́ sí jù gidi gan nínú gbogbo àjọ̀dún.

Kọ̀npútà tí mo ń lò, irú kọ̀npútà tí mo ń lò wọ́n ń pè ní HP. HP jẹ́ ikan lára àwọn kọ̀npútà tí ó dára jù nínú àwọn ẹ̀rọ kọ̀npútà. Iley ni ẹ̀rọ kọ̀ǹpútà tí mo ń lọ tó sì jẹ́ ẹ̀rọ kọ̀ǹpútà tó dára, tí o ń fún mi ní tí ò kì n dààmú mi tó fi mi lọ́kàn balẹ̀. Elé yìí ni ẹ̀rọ kọ̀npútà tí mo ń lò. Mo sì tí ń lo ẹ̀rọ kọ̀mpútà yìí ti lé ní ọdún mẹ́ta.

Ẹni tí mo mọ̀ rántí jù, òun ni àbúrò màmá mi. Àbúrò màmá mi yìí, ò jẹ́ ẹni tí mo sún mọ́, tí mo sún mọ́ gidi gan, tó sì ní, tó sì làpáláyé mi. Àmọ́ ẹ̀mí ẹni tí a ń sọ yìí, o kó ogun púpọ̀ nítorí ìjàmbá ọkọ̀ tí wọn ní nígbà tí o wà ní ọ̀dọ̀ ọmọ ọkùnrin tó sì fa kí wọ́n sàfẹ́kù ẹ̀mí wọn.

Àwọn tí mo fẹ́ràn jù lórí pizza òun ni mo nífẹ̀ẹ́ pizza. Pizza tí mo sì máa ń jẹ pizza ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, àmọ́ o ni àwọn kan kó ǹkan ǹkan tí mo nífẹ̀ẹ́ jù lórí pizza nítorí i, ẹ, ẹ, ẹ, àádùn wọn àti àádùn wọn àti bí àwọn onímọ̀ sò láti so nípa wọn. Bẹ́ẹ̀ni, mo nífẹ̀ẹ́ pizza. Pizza tí mo sì nífẹ̀ẹ́ jù lórí pizza òun ni ẹyin.

Ẹ̀bùn tí mo fẹ́ràn láti má a fún àwọn ènìyàn, òhun ni ẹ̀bùn nkan jíjẹ. Ẹ̀bùn nkan jíjẹ́ je ẹ̀bùn kan ti monífẹ̀ tí mo sì fẹ́ràn láti má a fún àwọn ènìyàn, nítorí ẹ̀bùn nkan jíjẹ yóò jẹ́ ǹkan tí yóò wúlò tí yóò wúlò tí ko si ní bàjẹ́. Amo tí n ba rá ǹkan mi o ṣe é ṣe kó bàjẹ́ ni pé àìló àìló fọ́jọ́ pípẹ́ eleyii lo fa tí mò fi ní ẹ̀bùn kì í.

Àgbo dára gidi gan an tó sì jẹ́ pé àgbo ó wúlò gidi gan an tó àmọ́ àwọn kan ò ní gbàgbọ́ nínú àgbo, amo emi nigbàgbọ́ nínú àgbo tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní àgbo ti wo àwọn èèyàn sàn ló ń wọ́n nínú inira tí ó ń bá wọn fínra. Ekeyii ji lo jẹ́ pé àgbo ó jẹ́, ó jẹ́ ọ̀nà kan láti wo nísàn tó sì jẹ́ ọ̀nà kan tí ó yẹ kí èèyàn se wádìí dáradára, kòtòdí pé èèyàn gba ewé kan àbí agbò kan lò lọwó àwọn èèyàn.

Wólẹ̀ tàbí ìkúnlé, o jẹ́ ọ̀nà kan tí wọ́n fi máa ń pon àwọn èèyàn le ni ìl Yorùbá. Yálà ò le jọba, abo lóye àbí kó jẹ́ bàba ẹ́ni àbí kó jẹ́ ìya ẹ́nì. Okìnrin ló máa ń kúnlé, tọkùnrin sì máa ń wólẹ̀. Eleyii yìí jẹ́ ọ̀nà kan tí Yorùbá gbà pé ọ̀nà àpọ́nlé láti ki àwọn ẹni tó bá jù yàn lọ ní láti bá jù yàn lọ nílé yìí, èyí sì tó sì jẹ́ lóòótọ́.

Iṣẹ́ ọkọ̀ jẹ́ ọ̀nà ìṣẹ́ kan nínú àwọn iṣẹ́ tí iṣẹ́ oko. Ó jẹ́ iṣẹ́ kan nínú àwọn iṣẹ́ tó ti pẹ́ jù ní orílẹ̀ ayé tó sì jẹ́ iṣẹ́ kan ti ó gbajúmọ̀ tí àwọn èèyàn máa ń ṣe. Àwọn tí ó ń dákó won máa ń gbin orí rúfẹ́ àwọn tẹ́nu ó ń jẹ́ oníranran tó sì je pé òun ló ń gbin. Àwọn sì n ojì tí e bá sì gbé, tó bá ti wù wọ́n kọ́ lọ sí ọjà. Àwọn ni o je kebi pa ìlú. Àwọn náà jẹ kí á ra igbòro, áta ara ìlú náà ki won ri nkan jẹ.

Mo lò láti bí i kan sí òmíràn lójoójúmọ́. Mo ní pé nígbà mìíràn mo máà ń wọ mọ́tò, mo máà ń wọ ọkọ̀ tó sì ṣe pé wọ́n ó gbé ọkọ̀ mi tí wọ́n ó ra epo sí tó sì gbé ọkọ̀ mi láti ilé lọ sí ọ́fíìsì tó sì tún gun padà láti ọ́fíìsì lọ sí ilé. Ìgbà mìíràn sì ni mo máà ń fi ese rìn nígbà tí kò bá sí èpò àbí tí ó bá wù mí láti wọ mọ́tò mo ń fẹsẹ̀ rìn lo sì iẹ́ rí. Fèse rìn yìí ó jẹ́ ọ̀nà míì ran tí mo ń gbà lò bí i ṣe ní ojoojúmọ́.

Àwọn tí mo máa ń ṣe nígbà tí òtútù bá mú, òun ni kí n ṣe kọfí, kí n ṣe àwọn ohun gbígbóná láti jẹ́ pé àwọn gbígbóná láti máa mú, kí n sì wọ ewú òtútù tó dáradára láti fi dáàbò bo ara mi lowo òtútù. Kin si ri pe mi o jáde, mi o ti ese bo omi n o si ti owo bo omi láti deena òtútù. Eléyìí ni mo máa ń ṣe nígbà tí òtútù bá mú.

Ọ̀nà tí mo máa ń gbà kojú àwọn ìsòrò níbi iṣẹ́ ohun ni láti rí pé jẹ, láti ríi pé mo mọ̀ nípa yìí mo sì wádìí tó péye lórí ìṣòro kí o tó di pé mo bẹ̀rẹ̀ sí í se wá ojútùú sí i. Ǹ o sì rí pé n ó gba ìmọ̀ràn, mo gba ìmọ̀ràn, mo sì ṣàlàyé fún àwọn akẹgbẹ́ mi ọ̀nà tí mo ń wò láti tan ìsọ̀rọ̀ yìí. Eléyìí ni ọ̀nà tí mo máa ń gbà kojú sọ̀rọ̀ níbi iṣẹ́.